Nígbà wo ni o keyin lọ sí ìṣègùn ọdẹ? Hhen, àwọn ọkùnrin ni wọ́n máa ń ní sọdẹ, obìnrin ni mí. Èmi kì í mọ̀ nípa ọdẹ síṣe. Obìnrin hin ló sóko ọdẹ o. Lodọ̀ọ̀ tiwa, ọkùnrin ni ló sóko ọdẹ, obìnrin ni mí o.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Emi ò ní cloud, mi ò tiè mọ̀ n tó ń jẹ́ cloud rárá. Mọ́n máa ń tọ́jú àwọn fáìlì mi síbi tí ó dára tí kò tilè bàjẹ́.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ohun ti a máa ń wá nínú òṣìṣẹ́ tuntun náà ni pé ki iru àwọn òṣìṣẹ́ náà kan jẹ́ olóótọ́. Tí a bá fi gba òṣìṣẹ́ tuntun, o gbọdọ̀ lè jẹ́ olóòótọ́ ju àwọn tó kùro nibẹ́ lọ. So láti jẹ́ olóòótọ́ náà ni eeyàn fi máa wá àwọn òṣìṣẹ́ tuntun.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Aíì dédé rí bí kò ṣe pé a bá bùkún fún. A máa bùkú fún ni. Tówó tówó náà sì ni o ba dé. A máa ń rà mí lọ́jà. Óòo. Ọ̀ yẹ̀bò ti jẹ́

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Sé o fẹ́ràn jókòó lẹ́gbẹ́ lọ yẹ kí ẹ kọ́ lẹ́gbẹ́ fèrèsé, kè se nílẹ̀. Wo n jẹ́ yan jókòó lẹ́ẹ̀lẹ́ ṣùgbọ́n èèyàn lè jókòó lẹ́gbẹ́ fèrèsé bẹ́ẹ̀ni. Ọmọ jókòó rẹ.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù, tó? Mo fẹ́ràn àwọ̀ mi nítorí pé aláwọ̀ dúdú ni mí. Ọmọ Nàìjíríà aláwọ̀ dúdú ni. Àwọ̀ mi náà ni n o fẹ́ràn. Ó ṣòro kí n tó fẹ́ràn àwọ̀ aláwọ̀. Mo fẹ́ràn bo ti ẹ jẹ́ pé àwọ̀ òyìnbó náà dára ṣùgbọ́n àwọ̀ mi ni mo fẹ́ràn jù.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò nǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó ní inu didún nínú ṣíṣètò ǹkan. Bí ènìyàn bá le ṣe ètò ǹkan, yóò lè ṣe dáradára, yóò lè ṣe ètò tí ó mu, tí ó m'ọgbọ́n dá ní. Bẹ́ẹ̀ni.

Ìgbà wo ni o kẹnyìn rìn àjọ̀ fún iṣẹ́? So ìbéèrè ni pé nígbà wo ni o kányìn rìnrìn àjò lọ sí iṣẹ́? O ti pẹ́ díẹ̀ tí mo ti rìnrìn àjò nípa tí iṣẹ́ o. O pẹ́ díẹ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Tí mo máa ń ṣe mó bá dúró de nǹkan ni pé màá ní sùúrù. Torí bí èèyàn bá n duro de nnkan o gbódò fi sùúrù kún. Mo máa ń ní sùúrù gan-an, ki Olúwa kí ó ràn mí lọ́wọ́ si.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tí a ní níbi iṣẹ́ náà ni àìta ọjà tàbí àìrí owó gbà. Kò sọ́jà, kò sí owó bẹ́ẹ̀ gbogbo ẹ lowan kogo kogo.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá tí a máa ń lò. Mọ́ ní family card, síbe tí a máa ń lò lọ́dọọdún.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Nígbà tí ẹ̀rọ ayárabíàṣá tuntun ti tẹ́lẹ̀ bá gbó, ọ̀hun nàa ni mo máa ń ra òmíràn. Bí ọ̀kan ò bá gbó èmi e ra òmíràn torí iṣẹ́ kan náà ni won kuku máa ń ṣe.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Rárá o. N ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ nínú Ọlọ́run, ìgbàgbọ́ nínú Jésù nìkan. O ní, mo ní o. N ò mọ ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Hunnn, nípa ore ọ̀fẹ́ Ọlọ́run, mo máa ń tọ́jú ara mi nípa wíwẹ̀ lásìkò, jíjẹ lásìkò, wíwọ aṣọ tó dára ní àsìkò. So, kò ṣòro láti tọ́jú ara mi torí mi e sọmodé.

Ṣé o ní aṣọ wíwé? N o mọ Yorùbá èyí o. Yorùbá èyí o ṣe. Ṣe o ní aṣọ wíwé? N o máa rọ aṣọ wíwé yẹn, Yorùbá yẹn ò dá tó. N o máa sọ wíwé, máa sọ wẹ́wẹ́, máa sọ ńlá tẹ́ ẹ béèrè. Ẹ là kóyè mi.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Yorùbá tẹ́ ẹ kó jẹ yóò jọra wọ́n, ṣùgbọ́n a lè sọ pé tí ó máa ń lo ohun ọ̀ṣọ́ ara, tí ó máa ń fi, tí ó máa ń pa ohun ọ̀ṣọ́ sára, ìyẹ́ kò ní túnmọ̀. Ṣùgbọ́n wọn máa ń lo ọ̀ṣọ́ ní ìwọ̀n tó wọ́n ṣe. So.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Bi mo ṣe máa ń ṣe ìdúnàádúrà kó ṣorò. Lórí ọjà náà ni ìdúnàádúrà temi Kò sí òmíràn. Ìdúnàádúrà wípé tó iye báyìí ni mo fẹ́ tà, iye báyìí lé mi pẹ̀lú sì fẹ́ san. Ìdúnàádúrà kójú bahun lo.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Àwọn tó wà ní, àwọn tó gba ise yẹn ni wọ́n mọ ọwọ́ rẹ̀. N ó mọ bí a ṣe dá ọkọ̀ dúró lẹ́yìn ìgbà tí mọ́tò tọ̀dọ̀ mí bá ní bírèèkì. Ìyoku kò kan mi ṣùgbọ́n àwọn kan wà lójú pópó ti won gba isẹ́ yen. Gẹ́gẹ́ bí iṣẹ́ ìjọba. Awọ̀n ni wọ́n moo, won lè dáhùn rẹ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ọlọ́run nìkan ló tó láti ló ní agbára tí tó kojú sọ̀rọ̀ ẹ̀dà. Ṣùgbọ́n pẹ̀lú sùúrù, oun náà ni won fi máa ń kojú rẹ̀. Ko si'n ti sùúrù se tí kò jina bí aawọ̀ bá wà níbí iṣẹ́.